Bí ojú ọjọ́ ti máa ń rí lára padà. Ní pàtàkì jùlọ ní àkókò tí òjò bá rọ̀, ó jẹ́ àkókò tí ojú ọjọ́ máa ń ṣú. Tí ó bá jẹ́ ní ọwọ́ òwúrọ̀, ojú ọjọ́ a ṣú tí ènìyàn le máa rò wípé àbí alẹ́ fẹ́ lẹ́ ni. Kuru kuru ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, á bo ilẹ̀ tí ènìyàn lè má rí ìlà ọwọ́ rẹ̀ botitọ́ àti botiye. Nípa bí ara ti máa ń rí, ó jẹ́ àkókò kan tó jẹ́ wípé òtútù ó máa ń mú ènìyàn ní àgọ́ ara. Nítorí pé òjò ó jẹ́ ohun tí ó máa ń fa kí ara ènìyàn kó tutù. Àkókò yìí ara kì í gba yágá, ara kì í yá botitọ́ àti botiye. Ṣùgbọ́n ní kété tí òjò bá dá, tí ènìyàn bá tó wà ní àǹfààní láti fi ohun tí ó gbóná tàbí tí ó lọ́wọ́rọ́ tó bá fi sí ẹnu, irú ẹni bẹ́ẹ̀ yóò, ara rẹ̀ yóò padà bọ̀ sí pò. Òtútù á lọ, ara rẹ̀ a sì le koko botitọ́ àti botiye.

Àlàyé nípa eré àwọn ọmọdé eléyìí tí ó wọ́pọ̀ ní agbègbè ibi tí mò ń gbé. Ní agbègbè mi, eré ọmọdé tí ó wọ́pọ̀ òun ni bọ́ọ̀lù orí pápá. Eré bọ́ọ̀lù ní gbígbá orí pápá ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ ní agbègbè ibi tí mò ń gbé. Ni agbègbè mi, orí pápá ilé ìwé ńlá kan wà. Eléyìí jẹ́ ohun tí ó ṣe okùnfà àti ohun tí ó jẹ́ kó rọrùn fún àwọn ọmọdé láti lè máa kórawọn jọ ní, ní pàtàkì jùlọ ní òpin ọ̀sẹ̀ láti máa ṣe eré ìdárayá bọ́ọ̀lù gbígbá ní orí pápá. Àwọn ọmọ yìí wọ́n ní àgbàlagbà kan. Eleyii ti àwọn ara àdúgbò ti wọn ko ra jo ti wọn si n fi owo tasorẹ ti wọn fi n da lọla ni òpin ni oṣù oṣù nítorí pé òun ni ó jẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ tí ó ń kọ́ wọn bí a ti ń gbá bọ́ọ̀lù yìí. Láti ìgbà tí kíní eré yìí ti bẹ̀rẹ̀, ó jẹ́ kí àìní ìsinmi àwọn ọmọ kí ó dínkù tàbí jàgídíjàgan kí ó dínkù tí kò fi wọ́pọ̀ mọ láàárín àwọn ọmọ ní agbègbè mi. Onikakuku wọn, wọn ri oun ti wọn n se ti wọn si n fi okan wọn si, ti o si n fún wọn ni erongba pe ti o ba di ni ola àwọn naaa fẹ dàbí àwọn agba bọ́ọ̀lù olokiki. Ó dára fún ọmọdé láti máa ṣe eré ìdárayá ní pàtàkì jùlọ nígbà tí wọ́n bá wà pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn.

Àlàyé nípa bí àwọn ènìyàn ti máa ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro. Fún àpẹẹrẹ, màá lo ìgbà kan tí mo ní ìjàmbá ọkọ̀ ní ojú pópó láti ìlú Ìbàdàn lọ sí ìlú Èkó. Ni ọjọ́ burúkú èṣù gbo mi mu tí a ń sọ yìí, mo gbéra ní òwúrọ̀, mo sì ń lọ. Mo wọ ọkọ̀ ní ibùdókọ̀ láti lọ ṣe holiday. Àkókò ìsinmi, òun ni àkókò tí a pè ní holiday. Mo gbéra láti lọ ṣe ìsinmi mi ní ìlú Èkó. Ni ojú ọ̀nà, nígbà tí a dé àárín méjì ni ìjàmbá ọkọ̀ yìí ṣẹlẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ojú oorun ló dé bá mi nítorí wípé mo ti sùn lọ nínú ọkọ̀ ní àkókò yìí. Ìgbà tí màá fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀, mo ríi wípé ọkọ̀ náà ti dojú dé. Àwọn ènìyàn tí, àwọn tí, àwọn ènìyàn tí ó ń lo ojú pópó náà tí oníkálukú wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tí wọ́n ń lọ, àwọn ló tilẹ̀ pọ̀ jù ní ọjọ́ náà tí wọ́n rí nǹkan tí ó ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó dúró kó tó di wípé àwọn ìjọba tí a mọ̀ sí májámájá kí wọ́n tó dé bẹ̀. Àwọn wọ̀nyí ti dúró. Ọ̀pọ̀lọpọ̀ tí ń gbìyànjú láti ṣí ilẹ̀kùn ọkọ̀. Nigbati àwọn ibi ti ko ṣe si wọn ti mu oun ti a pe ni ake. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ń já ilẹ̀kùn ọkọ̀. De bi wípé fèrèsé ọkọ̀ gan ọ́ tilẹ̀, o tilẹ̀ ti fọ́. Wọ́n sì ń gba ibẹ̀ láti gbé àwọn ènìyàn jáde. Nígbà tí màá lajú, ohun tí mo rí ni wípé àwọn aláànú wọ̀nyí ni wọ́n ń gbé mi jáde láti ojú fèrèsé. Bí wọ́n ti gbé ẹni kọ̀ọ̀kan wa jáde ni wọ́n tẹ́ wa sí ẹ̀bá ojú ọ̀nà ni wọ́n sì ń dá àwọn ọkọ̀ tó ń lọ dúró wi pe ki wọn rora se ki won ma sáré ju bo ti yẹ lo nítorí wípé ìjàmbá náà ti fẹ́ dá sunkẹrẹ fakẹrẹ sílẹ̀. Àkókò náà ni wọ́n tun fi pe àwọn ìjọba ilé iṣẹ́ májámájá ni wọ́n fi pè wọ́n ní orí ẹ̀rọ ago. Ni ká tó wí ká tó fọ̀, àwọn wọ̀nyí ti dé. Wọ́n sì ti wá gbé wa láti ojú pópó náà. Ojú pópó náà ni ibi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Wọ́n gbé wa láti bẹ̀ ó di ilé ìwòsàn. Bí a ti rí ìrànlọ́wọ́ àkọ́kọ́ gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ń lo ojú pópó kó tó di wípé àwọn tí ìjọba gbà sí ìgbánu iṣẹ́ yìí gan kí wọ́n tó dé láti wá dóòlà ẹ̀mí wa.